Ṣé o wọ gíláàsì? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ gíláàsì tí mo bá fẹ́ ṣe iṣẹ́ lórí ẹ̀rọ ayárabíàṣá mi. Ó dára kí ènìyàn máa wọ àwọn gíláàsì yìí nítorí wípé ó máa ń dáàbò bo ẹ̀yìn ojú. Tí a ò bá lo gíláàsì nígbà tí a máa ń ṣiṣẹ́ ní orí ẹ̀rọ ayárabíàṣá, ó lè jẹ́ kí ojú kó máa roní, ó sì lè jẹ́ kí ojú kó máa sun omi jáde, ó sì lè jẹ́ kí orí kó máa fọ́ni. Nítorí ìdí èyí, ó dára lọ́pọ̀lọpọ̀ ìgbà tí a bá ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayárabíàṣá kí a máa lo gíláàsì láti fi dáàbò bo ojú wa. Oríṣìíríṣìí àwọn gíláàsì ló wà. Àwọn gíláàsì tí owó rẹ̀ ò wọ́n púpọ̀, àwọn gíláàsì tí owó rẹ̀ sì wọ́n náà sì tún wà. Àmọ́ ó dára kí a máa lò wọ́n tí a bá ń ṣe iṣẹ́ ní orí ẹ̀rọ ayárabíàṣá nítorí wípé yóò dáàbò bo ojú, yóò dáàbò bo ẹ̀yìn ojú wa, kò ní jẹ́ kí ojú wa kó pọ́n. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo ní àwọn gíláàsì èyí tí mo máa ń lò tí mo bá fẹ́ ṣe àwọn iṣẹ́ mi. Mo láì-- mo fẹ́ràn kí n máa lò wọ́n, mo fẹ́ràn kí n máa mú wọn jáde. A sì lè lò ó lọ síí. Tí a bá ń jáde lọ sí ìta, tí a bá fẹ́ lọ ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa, a lè lo gíláàsì wọ̀nyí. A lè lò ó lọ ilé ìjọsìn, a lè lò ó lọ sí ibi iṣẹ́, a sì lè lò ó lọ tí a bá ń jáde sí ìta pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tàbí àwọn ọ̀rẹ́ wa. A sì tún lè lò ó fún ìgbàlódé. A lè lò ó sí orí aṣọ èyí tó bá wù wá. Àmọ́ pàápàá jùlọ, gíláàsì dára kí a máa lò ó láti dáàbò bo ojú wa. A sì tún lè lò ó nígbà tí òòrùn bá mú kí òòrùn kó má baà máa wọ̀ ojú wa. Gíláàsì lílò ó dára lọ́pọ̀lọpọ̀ ìgbà. Èmi náà sì fẹ́ràn kí n máa lò ó. Gíláàsì dára. Gíláàsì máa ń bu ẹwà kún ènìyàn ní àwùjọ tí ó bá lò. Gíláàsì lílò ó dára láti fi bo ojú wa kí ojú náà kí o máa baà bàjẹ́ àti tí a bá fi ń ṣiṣẹ́ ní orí ẹ̀rọ ayárabíàsá láti rínà dáadáa àti fi láti fi sè iṣẹ́ dáadáa kí ojú wa kó má baà máa yọ omi, kí ojú wa kó má baà máa yọ ìpín. Ó dára kí a máa lo gíláàsì ní gbogbo ìgbà èyí tí a bá ti fẹ́ ṣiṣẹ́ ní orí ẹ̀rọ ayárabíàṣá. Ó dára lọ́pọ̀lọpọ̀ mo sì fẹ́ kí n máa lò ó sì.

Se o maa n fún àwọn òṣìṣẹ́ ni owo àfikún? Se a maa n fún àwọn òṣìṣẹ́ wa gbogbo àwọn ti o ba bawa sise ni owo àfikún. Òṣìṣẹ́ jẹ́ àwọn ènìyàn tí a gbọ́dọ̀ rí dájú wípé a fún wọn ní owó wọn ní gbogbo ìgbà yìí tí wọ́n bá parí iṣẹ́ tán. A lè san owó fún wọn ní àárín ọ̀sẹ̀ tàbí ká san owó fún wọn ní ìparí ọ̀sẹ̀. Àwọn òṣìṣẹ́ mìíràn sì fẹ́ràn kí wọ́n wá gba owó wọn ní ìparí oṣù. Nítorí ìdí èyí, ó dára kí a máa san owó fún àwọn òṣìṣẹ́ wa. Àmọ́ ní gbogbo ìgbà, àwọn ọ̀gá ilé iṣẹ́ wọn ò kí ń san owó àfikún fún àwọn òṣìṣẹ́ wọn. Eléyìí kò dára tó. Àmọ́ a máa rí àwọn ọ̀gá mìíràn tí wọ́n máa ń san owó àfikún fún àwọn òṣìṣẹ́. Àwọn òṣìṣẹ́ tí wọ́n bá san owó àfikún fún, èyí ó jẹ́ kí orí wọn wú láti lè ṣiṣẹ́ takuntakun si. Èyí ó jẹ́ kí wọ́n lè ṣiṣẹ́ náà pẹ̀lú gbogbo agbára wọn. Nítorí ìdí èyí, ó dára kí àwọn ọ̀gá ilé iṣẹ́ kí wọ́n máa fi owó àfikún sí owó oṣù àwọn òṣìṣẹ́ wọn. Nígbà tí wọ́n bá ṣe eléyìí, orí àwọn òṣìṣẹ́ yìí ó wú, inú wọn ó sì dùn láti lè ṣe gbogbo iṣẹ́ èyí tí ó yẹ kan ṣe. Kí á ṣiṣẹ́ kárakára, kí á ṣiṣẹ́ bí ó ṣe yẹ kó lọ, kí á ṣiṣẹ́ ní ọ̀nà tí ó tọ́, kí á ṣiṣẹ́ ní ọ̀nà tí ó yẹ, ó jẹ́ ǹnkan tí àwọn òṣìṣẹ́ gbọ́dọ̀ mú ní ọ̀kúnkúndùn, bá pà jùlọ ní àárín oṣù kí wọ́n bá lè rí owó iṣẹ́ wọn gbà. Òṣìṣẹ́ tí ó bá sì ṣe iṣẹ́ dédé, ó yẹ kí àwọn ọ̀gá ilé iṣẹ́ kí wọ́n máa san owó àfikún nítorí wípé òṣìṣẹ́ tí wọ́n bá san owó àfikún fún, inú rẹ̀ yóò dùn, orí rẹ̀ yóò sì jí pépé láti lè ṣe iṣẹ́ bí ó ṣe yẹ kó ṣe. Àwọn ọ̀gá mìíràn wọn ò fẹ́ràn kí wọ́n máa san àwọn owó yìí nítorí wípé wọn ò ní àwọn òṣìṣẹ́ èyí tí ó lè bá wọn ṣiṣẹ́ dáradára. Ti a ba ri òṣìṣẹ́ èyí ti o le se iṣẹ́ dáradára, o ye ki a mu orí won wu o si ye ki a mu inú won dùn láti le se iṣẹ́ bo se to àti bi o ti ye. Ọ̀nà yìí tí a lè gbà láti lè mú inú wọn dùn, òun ni wípé ká fi owó kún oṣù wọn tàbí kí á fún wọn ní ààyè láti lọ sinmi fun ìgbà dire láti ba àwọn mọ̀lẹ́bí won ṣeré. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí àwọn ọ̀gá ilé iṣẹ́ kí wọ́n máa ṣe gbogbo àwọn ǹnkan wọ̀nyí nítorí wípé tí wọ́n bá ṣe é, ilé iṣẹ́ yóò lè máa ní ìlọsíwájú. Ilé iṣẹ́ yóò lè máa gbòòrò si. Ilé iṣẹ́ yóò lè máa ga sí. Ilé iṣẹ́ yóò lè máa ta ọjà sí. Àmọ́ gbogbo àwọn ilé iṣẹ́ tí ò bá mú àwọn ǹnkan wọ̀nyí ní ọ̀kúnkúndùn, ó ṣe é ṣe kí ilé iṣẹ́ bẹ́ẹ̀ kí ó wà ní ojú kan. O se e se ki àwọn òṣìṣẹ́ ibe ki won fi iṣẹ́ sile nítorí wípé gbogbo àwọn nǹkan ti o ye kan ri won o ri. Nítorí ìdí èyí, ó yẹ kí ká máa gba àwọn ọ̀gá ilé iṣẹ́ ní ìmọ̀ràn ní ìgbà mí ì wípé kí wọ́n máa fi owó kún owó àwọn òṣìṣẹ́ wọn, kí wọ́n sì rí dájú wípé àwọn tọ́jú gbogbo àwọn òṣìṣẹ́, àwọn pèsè gbogbo irinṣẹ́ èyí tí ó yẹ kan máa lò, àwọn pèsè gbogbo èròjà èyí tí ó yẹ kí wọ́n máa lò. Nítorí ìdí èyí, ó dára lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Ẹ̀rọ ayárabíàṣa jẹ́ ohun èlò pàtàkì èyí tí a lè fi ṣiṣẹ́ ní ayé òde òní. Ẹ̀rọ ayárabíàṣa ó jẹ́ ohun kan tí kò ṣe é má ni. Ó jẹ́ ohun kan tí gbogbo ènìyàn máa ń lò láti fi ṣiṣẹ́. Ilé ìwé máa ń lò ó, àwọn ilé iṣẹ́ náà sì máa ń lò ó ní gbogbo ìgbà láti fi ṣiṣẹ́. Nítorí ìdí èyí, àwọn ẹ̀rọ yìí ó yẹ kí a máa bójú tó wọn ní gbogbo ìgbà. Nítorí wípé àwọn nǹkan kan lè ṣe wọ́n, tí ò ní jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ dáradára bí ó ṣe yẹ kán ṣe ṣẹ́. Tí a bá sì ti rí i wípé àwọn ẹ̀rọ yìí wọn ò ṣe iṣẹ́ bí ó ṣe yẹ ká ṣe ṣe, a ó gbé lọ sí ọ̀dọ̀ àwọn ẹni tí ó bá wa yẹ̀ wọ́n wò. Tí wọ́n bá sì ti yẹ̀ wọ́n wóò, wọ́n ó sọ fún wa àwọn nǹkan èyí tí a ó rà sí láti fi tún ṣe. Ẹ̀rọ ayárabíàṣá ó dára ní ọ̀pọ̀lọpọ̀ kí ènìyàn lè máa fi ṣiṣẹ́. Ó máa ń mú kí iṣẹ́ yá ó sì máa ń mú kí iṣẹ́ lọ bí ó ṣe yẹ kó lọ. Ó sì dára kí ènìyàn ní àwọn ọgbọ́n àti bí kí ènìyàn mọ bí a ṣe lè lo ẹ̀rọ ayárabíàṣá. Tí ẹ̀rọ ayárabíàṣá ò bá ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́, iṣẹ́ náà ò ní lọ dédé bó ṣe yẹ kó lọ. Tí a bá sì ti rí i wípé ẹ̀rọ ayárabíàṣá yìí ò ṣe iṣẹ́, a á gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí ó bá wa yẹ̀ wò tí wọ́n sì bá wa tún ṣe. Ó sì tún dára kí á ní èròjà èyí tí à ń pè ní antivirus lórí ẹ̀rọ ayárabíàṣá wa. Nítorí wípé tí ẹ̀rọ ayárabíàṣá bá wà pẹ̀lú ẹ̀rọ ayélujára, oríṣìíríṣìí ààrùn ni ó lè wọlé láti orí ẹ̀rọ ayélujára. Nítorí ìdí èyí, èròjà èyí tí à ń pè ní antivirus yìí ó ṣe kókó ó sì ṣe pàtàkì láti dáàbò bo ẹ̀rọ ayárabíàṣá wa kí ó máa ba à bàjẹ́. Gbogbo àwọn tí ò bá lo èròjà yìí, ẹ̀rọ ayárabíàṣá wọn yóò máa ní nǹkan tí à ń pè ní virus. Nítorí ìdí èyí, ó dára kí a máa dáàbò bo àwọn ẹ̀rọ wa. Tí a ò bá sì lò ó, ó dára kí á máa pá, kí á ó sì gbe e síbi tí ọwọ́ àwọn ọmọ kékeré ò ní le titó o nítorí wípé kò gbúdọ̀ jábọ́. Tí ó bá jábọ́ sí ilẹ̀, yóò bàjẹ́. Tí ó bá sì ti bàjẹ́, àwọn mìíràn a lè rí tún ṣe àmọ́ àwọn mìíràn kò ṣe é tún ṣe mọ́. Nítorí ìdí èyí, ó dára kí a máa dáàbò bo gbogbo ẹ̀rọ ayélujára wa. Tí a bá dáàbò bo, a ó lè máa rí i lò nígbà tí ó yẹ ká lò bó ṣe tọ́ àti bó ti yẹ. Ẹ̀rọ ayárabíàṣá ó jẹ́ ẹ̀rọ èyí tí gbogbo ènìyàn máa ń lò láti fi ṣiṣẹ́ òòjọ́ wọn. Èmi pàápàá jùlọ mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá ní ojojúmọ́ láti fi le ṣe iṣẹ́ òjọ́ mi. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn ní ìmọ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá ní ayé òde òní. Nítorí wípé gbogbo ilé iṣẹ́ ni ó máa ń lò. Ẹni tí ò bá ní ìmọ̀ rẹ̀ kò ní lè ṣe iṣẹ́ bí ó ṣe yẹ kó ṣeṣẹ́. Nítorí ìdí èyí, ó dára kí a máa kọ́ gbogbo àwọn ọmọdé bí wọ́n ṣe ń lo ẹ̀rọ ayárabíàṣá. Nítorí wípé tí wọ́n bá dàgbà tán tí wọ́n bá dé àwùjọ, tí wọ́n bá dé ilé iṣẹ́, wọn ò bi wọ́n wípé ṣé wọ́n mọ ẹ̀rọ ayárabíàṣá lò. Nítorí ìdí èyí, ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa jẹ́ kí àwọn ọmọdé wa kí wọ́n mọ ẹ̀rọ yìí lò. Tí ọmọdé, àgbà, ọkùnrin àti obìnrin, gbogbo wa a gbọdọ̀ máa mọ bí wọ́n ṣe ń lo ẹ̀rọ yìí láti fi ṣe iṣẹ́ wa.

Sọ fún wa bí o ṣe yan ohun méjì tàbí ohun mẹ́ta láàárín ọ̀pọ̀ nǹkan. A lè yan nǹkan tó bá wù wá pẹ̀lú ọpọlọ pípé àti orí pípé. A ó kọ̀kọ̀ wo gbogbo nǹkan tí ó wà níwájú wa, a ó sì ríi dájú wípé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun èlò tí a le lò fi ṣe àwọn nǹkan tí a fẹ́ ṣe. Tí a bá sì ti wo gbogbo àwọn nǹkan yìí tán, a ó sì yan àwọn nǹkan tí a fẹ́ lò sí ẹ̀gbẹ́ kan. A ó wá kó gbogbo àwọn nǹkan tí a ò nílò, a ó kó wọn sí ẹ̀gbẹ́ kejì láti lè dà wọ́n nù àbí láti lè kó wọn pamọ́ fún ọjọ́ mìíràn èyí tí a ó lò wọ́n. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa ní gbogbo nǹkan báyìí kí ènìyàn sì máa lo ọpọlọ láti fi ṣe gbogbo nǹkan tí ó ṣeé ṣe nítorí wípé ó dára lọ́pọ̀lọpọ̀ kí a máa sa àwọn nǹkan sí ẹ̀gbẹ́ ká sì máa kó àwọn nǹkan èyí tí à bá lò sí ẹ̀gbẹ́ mìíràn láti lò wọ́n ní ọjọ́ iwájú. Nítorí ìdí èyí, gbogbo eléyìí dára lọ́pọ̀lọpọ̀, èmi náà sì máa ń ṣe wọ́n ní ìgbàkíìgbà àbí óòrèkóòrè tí mo bá fẹ́ ṣe nǹkan tàbí pín nǹkan láàárín nǹkan méjì.